Rárá o, mi ò tíì lọ sí Àgọ̀ rí. Láti ìgbà tí mo ti kéré ni ó jẹ́ pé ọ̀na mẹ́ta ni ibi tí mo máa ń lọ máa ń pín sí. Láti ilé, màá lọ sí ilé ìwé, láti ilé ìwé padà sí ilé; tàbí láti ilé lọ sí ilé ìjọsìn, láti ilé ìjọsìn padà sí ilé mi. Nígbà tí mo sì wà ní ilé ìwé gíga, ilé ìwé yunifásítì, bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni ó rí. Láti ilé tí mo gbà lọ sí ilé ẹ̀kọ́, láti ibẹ̀ lọ sí yàrá ìkàwé, láti ibẹ̀ lọ sí ilé ìjọsìn, padà lọ sí ilé mi. Bí mo ti ṣe ń rin ìrìnàjò mi nìyẹn. Ní ìsìn yìí tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, bí ó tú ṣe rí náà nìyẹn. Ẹ̀ láti ilé mi lọ sí ibi iṣẹ́, ibi iṣẹ́ sí ilé ìjọsìn, ilé ìjọsìn padà sí ilé. Ìdí èyí ni mi ò tíì ṣe lọ sí Àgọ̀ rí. Ṣùgbọ́n láìpẹ́ láìjìnà o máa wù mí láti lọ sí Àgọ̀ kí n ti è rí bí ibẹ̀ ṣe rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn ariwo rárá tí mo sì fẹ́ràn kí ibí máa dákẹ́ jẹ́. Agaga, ìgbà tí ó bá jẹ́ pé mo bá ń kàwé, e mo fẹ́ràn kí ibi gbogbo máa dákẹ́. Nítorí náà mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́

Oyẹ wákàtí tí mo máa ń fi wo ojú bojú ní ojoojúmọ́ kò ju bí wákàtí kan, ó pẹ́ tán, àbò, abo wákàtí, nítorí pé mo jẹ́ ẹni tí kò bìkítà nípa wíwo ojú ní, ojoojúmọ́. Ṣùgbọ́n ọjọ́ tí mo bá wòó fún bí i wákàtí kan tàbí méjì péré, òun ni mo fi wo tí mo sì máa kúrò ní ibẹ̀. Mo jẹ́ ẹni tí ó máa ń ṣiṣẹ́ ni ọ́pọ̀lọpọ̀ tí kò sì ní àsìkò láti máa wo ojú ibojú fún, ọ̀pọ̀lọpọ̀ wákàtí tàbí fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú. Nítorí náà díẹ̀ ni mo máa ń wo ojú ibojú ní òòjọ́. Àwọn ọjọ́ mìíràn tilẹ̀ wà tí ó jẹ́ pé mi ò kí ń wo ojú ibojú rárárá. Tí ó jẹ́ pé tí m bá ti wẹ̀ náà tí mo múra, mo lọ ibi iṣẹ́, gbogbo ìgbà tí m bá sì wà ń íbi iṣẹ́, iṣẹ́ ni mo máa ń ṣe títí ó fi di ìrọ̀lẹ́ tí mo fi padà sílé. Tí mo bá sì ti padà sílé, mo wá ohun tí mo máa jẹ lẹ́yìn náà, mo fi ẹgbẹ́ lélẹ̀, mo sì sùn. Ìdí nìyí ti ẹ́ pé kò fi, kò jẹ́ ó yè ìgbà tí mo máa ń fi, ẹ́, wo ojú ibojú kò pọ̀ rárá, nítorí èyí ká sọ pé bí ọgbọ̀n ìṣẹ́jú, tàbí wákàtí kan ó pọ̀ jù, òun ni mo máa ń fi wo.

Rárá, mi ò kí máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Mo jẹ́ ẹnìkan tí kò fi bẹ́ẹ̀ fẹ́ràn fáàrí, tó bá ti ju pé kí n wọ aṣọ àti ṣòkòtò, kí mo sì wọ bàtà àti nígbà mìíràn tí ó bá wù mí tí nbá fi fìlà sí, èyí ó tó nínú ohun ọ̀ṣọ́ lára. Kí a máa fi yẹtí tàbí ohun tí a ń fi sọ́rùn tàbí ẹgba ọwọ́ tàbí ti ẹsẹ̀, ìyẹn kò sí lára ohun tí mo fẹ́ràn láti máa ṣe. Mo sì rí pé ó dàbí ení pé àwọn obìnrin ni ó fẹ́ràn láti máa ṣe elé yìí. Ẹ̀ ṣùgbọ́n a rí àwọn ọkùnrin tó fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n àwọn obìnrin ni ó fẹ́ ẹ̀ jẹ́ pé ó pọ̀ jù nínú àwọn tí ó fẹ́ràn láti máa pa ohun ọ̀ṣọ́ sí ara wọn. Ṣùgbọ́n è gẹ́gẹ́ bí ọkùnrin tí mo jẹ́, mo wà lára àwọn ọkùnrin tí kò nífẹ̀ẹ́ sí kí a máa pa ohun ọ̀ṣọ́ sí ara. Ẹn tí ó bá ti ju ago olóórùn dúndún díẹ̀, è tí mo máa ń fi sí ara kí mo bá lè máa rùn dáradára, è àwọn ohun ọ̀ṣọ́ mìíràn ko kì ó jẹ́ àwọn ohun tí mi ò nífẹ̀ẹ́ sí ní a tì máa lo tààrà. È nítorí náà, ìdáhùn ò sí béèrè yìí ni pé mi ò kí bá pa ọ̀ṣọ́ sára.

Ní ibi iṣẹ́ mi, a kìí wọ aṣọ àkayọrí ní, níbẹ̀. Eh, nítorí pé mo jẹ́ olùkọ́ ní ilé ìwé girama ti ìjọba, eh, ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Eh, ìjọba ní àlàkalẹ̀ irú aṣọ tí a gbúdọ̀ wọ̀ ní ibi iṣẹ́. Àwọn aṣọ gẹ̀ẹ́sì tí a máa ń fi okùn dè ní ọrùn, eh, òun ni a sábà máa ń wọ̀. Eh, a tún máa ń wọ àǹkárá tó bá ti di ọjọ́ ẹtì, eh, òun nìkan ni a lè wọ aṣọ ìbílẹ̀. Ṣùgbọ́n yàtọ̀ sí èyí, eh, aṣọ tí àwọn òyìnbó, òun ni a sábà máa ń wọ̀. Aṣọ àkayọrí kò sì sí nínú àwọn aṣọ wọ̀nyí. Ìdí nìyí tí a kò fi wọ̀n, eh, àkọ-- aṣọ àkayọrí ní ibi iṣẹ́. Ẹnikẹ́ni tí ó bá lù ìgbàdí òfin pé ó ń wọ aṣọ tí a kò fi àṣẹ fún wọn láti máa wọ̀, eh, ẹni tí ó jẹ́, eh, olùkọ́ àgbà tí ó ń darí ibi iṣẹ́ wa yóò lé ẹni náà padà sí ibi iṣẹ́, eh, ní ọjọ́ náà kò wá sí ibi iṣẹ́ nìyẹn. Wọ́n sì máa yọ ọ ní ara ọwọ́ oṣù rẹ̀ ní ọjọ́ náà tí wọ́n wò pé kò wá ibi iṣẹ́ nítorí pé kò múra dáradára. Eh, aṣọ wíwọ̀ ní ibi iṣẹ́ wa ó jẹ́ kan nínú àwọn nǹkan pàtàkì tí àwọn tí ó gbà wá síṣẹ́ tí wọn kò fi ṣe rárá. Nítorí pé a jẹ́ àwòkọ́ṣe fún àwọn ọmọ tí à ń kọ́ gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ìwé girama. Nítorí náà ni a kò fi lè wọ irú aṣọ báyìí. Eh, ìdáhùnsi ibere yìí ni pé, eh, àmi ò kí máa ń wọ aṣọ àkayọrí ní ibi iṣẹ́.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò òun ni tí, tí àwọn òyìnbó ṣẹ̀ṣẹ̀ ṣe, èyí tí olómi tí a máa ń fi omi ń tẹ̀ tí ọba fẹ́ kí ó lọ sí inú ṣálángá tí a ti gbẹ fun, ìyẹn ilé ìyàgbẹ́ tí aláwo tí a sì le fi omi tẹ̀, òun ni iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò. Ṣùgbọ́n nígbà mìíràn tí ìgbọ̀nsẹ̀ náà tó bá bá àyàn ní ibi tí kò sí irú rẹ̀, èèyàn lè wọ inú igbó ní ibi tí ẹnikẹ́ni kò ti ní rí ènìyàn, láti lè ṣe ìgbọ̀nsẹ̀ síbẹ̀ kíákíá kí ó sì kúrò ní, orí rẹ̀. Oríṣìíríṣìí ni àwọn ẹlòmíràn máa ń lo ṣálángá, tí wọ́n kọ́ máa gbé ìdí wọn sí, tí wọ́n sì máa yà á, ṣùgbọ́n tí aláwo, èyí tí ìgbàlódé òun ni eleyi tí èmi ń lò.

Bí ojú òpó ayélujára bí márùn-ún, òun ni mo wà tí mo ṣère pé o ti ṣe díẹ̀ tí mo ti wà ní orí wọn. Fún àpẹẹrẹ, ẹ́ ojú òpó ayélujára Facebook òun ni èyí tí mo kọ́kọ́ wà. Ẹ̀ yóò ti máa lọ bí ogún ọdún tàbí ẹ́ ọdún márùndínlógún bẹ́ẹ̀ ni tí mo ti wà ní orí òpó ayélujára Facebook. Ẹ̀ òun ni mo kọ́kọ́ ṣí nígbà tí è mọ kọ́bẹ̀rẹ̀ṣì tí mo gbọ́njú láṣẹ máa lo ẹ̀rọ alágbèéká. Lẹ́yìn èyí, òun ni mo ṣí ojú òpó 2go. Ẹ̀ láti níbi ọdún mẹ́ẹ̀dógún náà sẹ́yìn, ẹ̀ ni mo ṣí èyí tí mo ti bẹ̀rẹ̀ sí ní lò. Lẹ́yìn ojú òpó ayélujára 2go ni mo tún ṣí ojú òpó Twitter tí wọ́n ń pè ní X nísinsìnyí. Ẹ̀ ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé mẹ́tàdínlógún, ẹ́ bí ọdún mẹ́sàn-án sẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ni, òun ni mo ṣí ojú òpó X. Ẹ́ ojú òpó TikTok àti Instagram, ẹ́ mo ṣí àwọn náà mo sì wà lórí wọn ṣùgbọ́n ẹ̀mi ò kí ń lò wọ́n dáradára. Ojú òpó X Twitter òun ni mo máa ń lò jù ẹ́ pẹ̀lú WhatsApp tí mo tún bẹ̀rẹ̀ sí ní lò ẹ́ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí. Ẹ́ ojú àwọn òpó ayélujára tí mo ṣọ wọ̀nyí Facebook, 2go, ẹ́ Twitter tí wọ́n ń pè ní X nísinsìnyí, ẹ́ Instagram, TikTok. Ẹ̀ orí àwọn òpó ayélujára tí mo wà òun ni mo ti dárúkọ àwọn yìí.